Mo rí dókítà ní àkókò kan sẹ́yìn, kì í ṣe pé mo ń ṣàìsàn púpọ̀, ṣùgbọ́n mo lọ fún ìyẹ̀wò ara mi gbogbogbò láti mọ bí ìlera mi ṣe rí. Mo máa ń gbìyànjú láti tọ́jú ara mi dáadáa, mo sì mọ̀ pé ó ṣe pàtàkì láti máa rí dókítà lẹ́ẹ̀kọ̀kan, kì í ṣe ìgbà tí àìsàn bá ti burú nìkan. Nígbà tí mo bá lọ, dókítà ṣàyẹ̀wò mi ó sì fún mi ní ìmọ̀ràn lórí bí mo ṣe lè ṣètò ìlera mi dáadáa, pàápàá jùlọ nípa oúnjẹ ìsinmi àti eré ìdárayá. Láti ìgbà yẹn wá, mò ń tẹ̀lé ìmọ̀ràn náà, mo sì ń gbàdúrà pé Ọlọ́run yó máa pa mí mọ́.